Sọ fún wa nípa oúnjẹ àwọn ọmọdé. Oúnjẹ àwọn ọmọdé o pe oríṣiríṣi, a ní golden morn, a ní cornflakes, a ní, ẹm, kí ni wọ́n ti ẹ̀ ń pè náà? A ní ògì náà ara oúnjẹ ọmọdé náà ni. Irú golden morn, tí a bá fẹ́ mu golden morn, a máa mú omi gbóná àti mílìkì. Wọ́n máa tún mílìkì sí inú golden morn, wọ́n dẹ̀ máa fi omi gbóná pò fún ọmọ kékeré. Ṣùgbọ́n omi yẹn ò ní gbóná púpọ̀.